Ah! Mo ti jẹ gọ́ọ̀mù rí ṣùgbọ́n n kò kí jẹ taratara. Ni ìgbà mí tí mo bá jẹ, a jẹ pé bóya ìtọ́, mò ń po ìtọ́ lẹ́nu, ó n ṣe bíi kí ń máa bì, ni mo ṣe jẹ. Tí n bá dẹ̀ ti jẹ, kété tí ẹnu mi bá ti dá, n ó tú dánu. Ni ìgbà mí mo kan dẹ̀ lè jẹ, pé jẹ́ kí n kan jẹ gọ́ọ̀mù lénìí, ṣùgbọ́n n kìí ṣe ẹni tó jẹ́ kó bí kò bá tí ì jẹ gọ́ọ̀mù ní ọjọ́ kan, kò ti ì gbádùn. Mo máa ń jẹ gọ́ọ̀mù, ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ pé mo máa ń jẹ nítorí, nítorí pé mo nílò láti jẹ, n kò kan kí dédé jẹ, ìkìí dá núdù lo rà. Bẹ́ẹ̀ ni, nígbà mí oṣù méjì, oṣù mẹ́ta, ẹnu mi lè máa kan gọ́ọ̀mù, ṣùgbọ́n nígbà tí lílò rẹ̀ bá dé, bóyá bí i pé ibí ń gbé mi àbí ẹnu mi gbébọ́, àbí àyà fẹ́ máa rìn mí, n ó ra gọ́ọ̀mù, n ó jẹ, e seun.

Bí mo ṣe máa ń lo àkókò pẹ̀lú àwọn ẹbí mi, oníṣẹ́ ojoojúmọ́ ni mí. Ní ìgbà tí mo bá lọ ibi iṣẹ́ ní àárọ̀, màá dé ní ọ̀sán tàbí tí mo bá lọ ibi iṣẹ́ ní ọ̀sán, màá dé lálẹ́ ṣùgbọ́n ọjọ́ tí bá ṣe ibi iṣẹ́ alẹ́, ó dára ọjọ́ kejì kí n tó dé nítorí pé nọ́ọ̀sì ni mí. Ti bá ti ṣi se iṣẹ́ alẹ́ báyìí, n óò gbà ọ́ọ̀fù, n ò ní ṣiṣẹ́ fún ọjọ́ méjì. Láàrin ọjọ́ méjì yẹn, n óò dáná mi lé fún àwọn ẹbí mi, màá gbé sínú amúǹkantutù tí kò fi ní bá jẹ, màá ti buúlẹ̀ sínú abọ́ síbẹ̀. N óò bá àwọn ọmọ mi ṣe ìṣe ilé ìwé wọn, màá wo bí aṣọ wọn tí mọ́ sí gẹ́gẹ́ pẹ̀lú ẹni tí ó ń bá wọn fọ̀. N óò bá ọkọ mi tún inú yàrá rẹ̀ ṣe ní ìgbà mìíràn. A ó jọ jáde lọ si boya bí etí òkun. Láàrin ọjọ́ tí mo bá ní, tí mo bá ní, tí mi kò bá lọ ibi iṣẹ́, bóyá mo ti ṣe iṣẹ́ àárọ̀ lẹ́ẹ̀mejì àbí tí bá ṣe iṣẹ́ àárọ̀ lẹ́ẹ̀mẹta, n óò gbà, n ò ní lọ ibi iṣẹ́ fún ọjọ́ mẹ́ta yìí tó kù ní ọ̀sẹ̀. Nínú èyí, a ó jọ ṣeré jáde, n óò bá wọn wo iṣẹ́ ilé ìwé wọn, n óò wo aṣọ ọkọ mi bóyá ẹni tó fọ̀ tí fọ̀ wọ́n tí lọ. N óò da iná sílẹ̀ ní iná tó pọ̀, n óò buúlẹ̀ sínú abọ́ tó jẹ́ pé tí wọ́n bá kan fẹ̀ẹ́ jẹ, a kàn gbé e sínú amúǹkan gbóná, a gbé e jáde, a rẹ́ ẹ jẹ. N óò lò pé àwọn ẹni tó yẹ kí n pe kí n kí wọn, n óò tún yàrá tèmi fúnra mi ṣe. A ó jọ ṣeré, a ó jọ jẹun, tó bá jẹun tán, a ó jọ gbàdúrà sí Ọlọ́run, a ka ọ̀rọ̀ Ọlọ́run sí ìràwa letì. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń bá àwọn ẹbí mi lo àkókò mi. Ẹ ṣeun púpọ̀.

Bẹ́ẹ̀ni mo ní nọ́mbà orílẹ̀. Nọ́mbà yìí ni gbogbo àwọn èèyàn, gbogbo àwọn mutúmuwa máa ń pè mí sí. Àbí tí n kò bá ní nọ́mbà yìí, kò sí ibi tí wọ́n fẹ́ máa pe mí sí, kò dẹ̀ sí ibi tí kò sí ibi tí èmi náà ti fẹ́ máa pe àwọn èèyàn. Nígbà tí a kò sì ní ayé àtijọ́, tójẹ́ pé a máa fi lẹ́tà kikọ̀ rán ẹ̀yẹ sí ẹni ti a fẹ́ bá sọ̀rọ̀. Ṣùgbọ́n ayé òde òní ẹni kọ̀ọ̀kan wa gbọ́dọ̀ ní nọ́mbà orílẹ̀. Kódà kìí ṣe ẹyọ kan àbí méjì ni mo ní. Mo ní nọ́mbà orílẹ̀. Nọ́mbà orílẹ̀ yìí ni máa fi ń pe àwọn èèyàn tí wọ́n wà níbí ni o, abí tí wọ́n wà ní ìlú òyìnbó. Nọ́mbà orílẹ̀ kan kan ṣo tí n kò ní ní ti ìlú òyìnbó, ṣùgbọ́n èyí to jẹ́ ti ìlú tiwá ní bibàyí ní Nàìjíríà, mo níi lọ́wọ́. Mo máa ń fi nọ́mbà yìí náà ṣe oríṣìíríṣìí ǹkan ní orí fóònù mi, ǹkan tó jẹ́ pé bíi àǹfààní láńlá. Fún ìdí èyí tí n bá fi nọ́mbà yìí lẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ilé iṣẹ́ nlánlá máa ń pè mí sórí nọ́mbà yìí fún pé kí n wá ṣe interview. Tí mo bá wà ní nọ́mbà yìí kìní mo wà fẹ́ fi lẹ̀. Bẹ́ẹ̀ sì ni màá fi nọ́mbà yìí lẹ̀ ní ibi iṣẹ́ mi láti jẹ́ kí wọ́n rí pé mo ní nọ́mbà. Nítorí pé tí ààyè kan bá yọlẹ̀ àbí tí àǹfààní kan bá yọlẹ̀ tí wọ́n fẹ́ fi gbémiga kúrò ní ibi tí èèyàn wà tẹ́lẹ̀, tí èèyàn fẹ́ gba etọ̀ ènìyàn tí èèyàn ò bá rí nọ́mbà, a jẹ́ pé tí kò sí ibi tí wọ́n máa pe èèyàn sí, a jẹ́ pé èèyàn kò ní lè fi ọwọ́ rẹ̀ gba etọ̀ rẹ̀ nìyẹn. Fún ìdí èyí, mo rò pé gbogbo èèyàn ló yẹ kí ó ní nọ́mbà orílẹ̀ tí èmi náà dé ní tí kì í ṣe ẹyọkan àbí méjì. E ṣeun púpọ̀

Rárá o, Ọlọ́run kò jẹ́. N kò ní ọ̀rọ̀ tó takókó débi pé n ó wá gbé lọ sí orí ẹ̀rọ ayélujára àbí olùṣètò ẹ̀rọ pé kí wọ́n bá mi wá ìrànwọ́ síbí. N kò dé ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ fún ìrànlọ́wọ́ rí. Ọlọ́run o jẹ́, ohun tó ṣi n ṣẹlẹ̀ sí mi, Ọlọ́run jẹ́ kó jẹ́ káyeefì debíi pé n ò ní le dáà gbọ́. N ó wá fẹ́ gbe lọ fún ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ kí wọ́n bá mi gbé sí etí gbogbo àwọn ọmọ aráyé kí wọ́n le sọ ohun tí ń ó ṣe àbí ohun tó yẹ kí ń ṣe ní ìgbà náà fún mi. Mo dẹ̀ fi ìyẹn dúpẹ́ ní owó Elédùmarè torí pé bí ọ̀rọ̀ bá dè tí ń di ọ̀rọ̀ pé à ń gbé lórí ẹ̀rọ àbí lọ bá olùṣètò ẹ̀rọ kí ó bá ni tọ́ tàbí kí ó bá ni béèrè lọ́wọ́ ọmọ aráye pé ṣe ohun tólúwa rẹ̀ ṣe dá àbí kò da, a jẹ́ pé ọ̀rọ̀ náà ti n, ó ti n, ó ti n, ó ti n ni egungun, ó ti n, ó ti n kan pá. Kò ní ṣe ohun tí èèyàn lè dàgbọ́ àbí tí èèyàn lè fi lo àwọn alábàgbé eniyan tí wọ́n á dẹ̀ le baniyanjú rẹ̀ nìkan. So kò dé ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí. Boyà fún ọ̀rọ̀ kan ni àbí fún omi àbí fún ìbẹ̀bẹ̀ owó ni fún ìrànwọ́ kankan, ìbẹ̀bẹ̀ owó ni fún ti ilé ìwé ni àbí tí fún ti ètò ara àbí ti, ti nǹkan kan. Ọlọ́run o jẹ́ kó ṣẹlẹ̀, mo dẹ̀ ń bé Elédùà kó, kó jọ́, kó má jẹ́ kí irú irẹ́ ṣẹlẹ̀ sí mi àti gbogbo mutúnmuwa. Àwọn tó dẹ̀ ti ṣẹlẹ̀ sí i tí wọ́n ti gbé ǹkan ra báyìí kejì, pé Elédùmarè kó jọ́ kí ó bá wa mú nísòro wọn kúrò. Àwọn tí wọ́n sì wà lẹ́nu rẹ̀, kó bá wa ràn wọ́n lọ́wọ́. Àmín.

Rárá o, kò mọ̀ bí a ti ń tún nǹkan ṣe. Bóyá ǹkan ilé ni àbí ti ibi iṣẹ́. Ẹ̀bùn tí Elédùmarè fún mi kò gba bíi katú kádè, kò gba bíi kí a máa tún nǹkan ṣe, ṣùgbọ́n mo lè sọ láso dájú pé mo ní àwọn ẹ̀bùn mìíràn tí ó lè tún nǹkan ṣe yàtọ̀ sí i katú kádè tí Elédùmarè fún mi ṣùgbọ́n tí kì í ṣe gbígba bí i kí a máa fi ọwọ́ tún nǹkan ṣe bóyá bí i engine àbí machine Elédùmarè fún mi ní ẹ̀bùn tó jẹ́ pé bóyá nǹkan ń ṣe èèyàn ni àbí nǹkan ń dààmú ènìyàn ni ọkàn láti bí ọjọ́ méjì mẹ́ta sẹ́yìn tí ó bá wá bá mi tí a bá jọ fọ̀rọ̀ jomi toro ọrọ̀ pẹ̀lú àṣẹ Elédùmarè ẹni náà ò ní wà bí ó ṣe wà mọ́. Inú rẹ̀ á túnbọ̀ dùn sí ko tó kúrò lọ́dọ́ mi. Lára àwọn ẹ̀bùn tí Elédùmarè dẹ̀ fún mi ni pé ká bá ni parí ìjà, ká mọ ọ̀rọ̀ gbé kalẹ̀, ká bá ni bèèrè oun ní ọwọ́ ènìyàn tí ó ní i lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ẹ̀bùn tí Elédùmarè fún mi tán fi í tún nǹkan ṣe kò dé ibi kí ma bá ni fi ọwọ́ tú nǹkan àbí ó yá machine àbí engine n kò mọ̀ ọ́n tún ṣe. Ẹ̀ṣeùn púpọ̀.

Rárá o, n kò tíì lé ẹni kankan kúrò ní iṣẹ́ nítorí pé èmi náà o ti dògà. Ọmọ tí ó ṣì wà lábẹ́ ènìyàn ni èmi náà jẹ́. Mo ní ọ̀gá níwájú, kódà tí ó bá ti ẹ̀jẹkù le jẹ́ pé wọ́n fẹ́ lé ènìyàn lẹ́nu ibi iṣẹ́, èmi kọ́ ni wọ́n máa fi ṣe aṣojú rẹ̀ nítorí pé èmi náà o ti dògà fúnra rà. Lára ọ̀gá mi ni yóò lé ènìyàn níbi iṣẹ́. Ṣùgbọ́n mo ń gbà lérò pé, mo dẹ̀ ń gbà ládùrá pé láìpẹ́ láìjínà èmi náà á di ọ̀gá. N kò sì lè rò bóyá wọn ó lè lé ẹni kankan ní ibi iṣẹ́. Mo lè lé ènìyàn ní ibi iṣẹ́, ṣùgbọ́n o gbọdọ̀ tí jẹ́ pé ẹni ta ti kí ń lọ bí ẹ̀mejí àbí ẹ̀metà torí pé kí ni kókó pé a gbọa oúnjẹ lẹ́nu ọmọlàkejì wa tí kò bá rí iṣẹ́ ṣe? Ǹkan tí ó dé máa ṣẹ́ gbọdọ̀ jẹ́ ǹkan tó jẹ́ ǹkan kàyéfi tó jẹ́ pé tẹ́tí kíní tí kejì bá gbọ́ wọn á wò pé, "áàh, ǹ tí wọn náà ṣe ò da." Ètò ọmọ lé ẹni ibi iṣẹ́, iṣẹ́ wa o ń ba, iṣẹ́ wa jẹ́ iṣẹ́ tó jẹ́ pé àtíkù àti ìyẹ́mi ni a bá ṣiṣẹ́. Fún, fún ẹnikẹ́ni tí ó bá mọ̀ pé òun ò lè ṣe iṣẹ́ yìí dọ́kàn dọ́kàn pẹ̀lú ìfẹ́ sí iṣẹ́ yìí, a jẹ́ pé kó bá wọlé ṣe rárá torí pé ọjọ́ tí ó bá ṣe ǹ tí ó yẹ kó ṣe, àwọn olórí ò ní wò ó pé ẹ̀mi jí láti lé e nítorí pé ẹbẹ̀ mi kan ṣó bá kú, á bí pé gbogbo ayé kú. Ẹ̀ṣẹ̀ ń pọ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń kọrin kẹ́lẹ́. Kódà mo jẹ́ ẹni tí ó nífẹ̀ẹ́ orin tí kì í bá ṣe pé ẹ̀sìn mi ò gbaláyé kí a máa kọrin ká máa lulu ká máa jó ni. Mo máa ń kọrin kẹ́lẹ́ dáadáa. Mo máa ń kọ orin kẹ́lẹ́. Nígbà mí ì má sì máa kọ orin tó jẹ́ pé òun mi ń ajáke ajádo. Bẹ́ẹ̀ni, mo nífẹ̀ẹ́ orin kikọ́ gan, mo máa ń kọ orin kẹ́lẹ́

Bẹ́ẹ̀ni, à mo máa ń sùn ní oọ̀sán, kódà máa ń sùn ní ọ̀osán dáadáa. Nígbà mí mo lè sùn oorun wakati kan àbí méjì ní ọ̀osán. Ṣùgbọ́n tí bá ti tó bá fi mú mi tí mo sùn ní ọ̀sán, gbogbo ohun tó yẹ kí n ṣe lálẹ́ ni màá ráyè ṣe. Torí agbègbè wa níbí báyìí kì í sábà sí network lóju ọ̀sán. Nítorí è ni mo ṣe máa ń sùn lọ́sàn tó bá wá di òru tó yẹ kí n sùn. Mo wá fi òru yẹn ṣe gbogbo ohun tó yẹ kí n ṣe lórí ayélujára mi, lórí fóònù mi àti lórí íńtánẹ́ẹ̀tì. Torí ìdí èyí gan an ni mo ṣe máa ń wá oorun sùn lọ́sán. Mo ṣe máa ń wa oorun sùn lọ́sán kódà bí ó bá ju ọgbọ̀n ìṣẹ́jú sí ogójì ìṣẹ́jú lọ. Mo máa ń sùn lọ́sán dáadáa. Ìyẹn ò dẹ́ ní kó wá di alẹ́ nígbà tí mo bá ní nǹkan kan ṣe mọ́ kí n má rí oorun sùn. Mi jẹ́ ẹni tí ó máa ń sùn lọ́sán nǹkan mi. Bẹ́ẹ̀ni, mo màá ń sùn lọ́sán. Ẹ ṣeun púpọ̀.

Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ọ̀sìn. Irú ẹranko ọ̀sìn tí mo dè ń sìn ni ológbò. Mo nífẹ̀ẹ́ ológbò gan-an, ológbò ní ìwà tútù, bi àdaba. Ológbò sì jẹ́ ẹranko to jẹ́ pé kò ní ìdọ̀tí, ó rẹra, ó mọ́ lọlọ́lọ́. Ológbò máa jí tán, bó bá jí á fi tọ́ ẹnu rẹ̀ bọ́jú. Ológbò jẹ́ ẹran tí ó ní ìfẹ́ lára, bí n bá sùn sórí ìbùsùn òun, ológbò mi yóò sùnsẹ́ gbẹ́ẹ̀mi, bó bá di pé ara mi kò ya, ológbò mi kò ní kúrò lẹ́gbẹ̀ẹ́ mi. Ológbò jẹ́ ẹran tí mo ní ìfẹ́ sí, ó ní sùúrù. Bi ẹ́bí bá n pa á, ológbò mi gbẹ́kọ̀ọ́ débi pé kì í lọ idi pọ̀tù mi àbí ibí iṣẹ́ bẹ́ẹ̀ sí mi, kò lọ kó ẹran jẹ. Àfi tí n bá fún un oúnjẹ tí ò bá sí nínú abọ́ oúnjẹ rẹ̀, ológbò mi kì í jẹ. Káká kò jẹ́, ṣiṣẹ ni yóò máa bá yín ṣo. Orúkọ ológbò mi ni Khòír dàda. Khòír dàda ni orúkọ ológbò mi. Ṣùgbọ́n, áà, mo nífẹ̀ẹ́ ológbò mi. Ológbò mi, òun nìkan náà ni ẹran ọ̀sìn tí mò ń sìn tí ó ń bá mi gbelé. Àwọn ẹran ọ̀sìn mi tí mò ń sìn ni bí i ẹdìyẹ, mo nífẹ̀ẹ́ kí n máa, kí n máa sin ẹran gan-an. Páápàá jó lọ eyìí tó jẹ́ ẹdìyẹ ìbílẹ̀. Láti kékeré mi ni àwọn obí i mi ti rà fún mi. Nígbà yẹn mo máa ń ta àwọn ọmọ rẹ̀, àbí kí n ta ẹ̀yi tí ó bá ti gbó tó ti dàgbà níbẹ̀ fi ra àwọn nǹkan tí ó bá wù mí sí ara mi. Mo nífẹ̀ẹ́ ọ̀sìn, àgbẹ̀ ọ̀sìn ẹran, ẹsan.

Bẹ́ẹ̀ni, mo ti ṣiṣẹ́ ọ̀fẹ́ rí, ni igba ti Ní ìgbà kan ní ọdún tó kọjá, ọ̀rẹ́ mi kan ní ọ̀rẹ́ tí ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe tán ní Fásítì, èyí ilé ìwé gíga tí à ń pè ní tí olóyèbo ń pè ní University. Ọ̀rẹ́ ọ̀rẹ́ mi yìí fẹ́ ṣe àgbéyẹ̀wò bí àwọn ènìyàn tí máa ń jẹun dáadáa sí àti pé bí àwọn ènìyàn tí ń jẹun dáadáa sí bí ó ṣe ń ṣe dáadáa àbí àìda fún àì ilera ara wọn. Èyí ni orúkọ iṣẹ́ tí wọ́n ní kó ṣe láti fi ṣe àṣekágbá ilé ìwé rẹ̀. Ọ̀rẹ́ ọ̀rẹ́ mi yìí dẹ ni lo àwa mẹ́fà láti bá gbé ìgbésẹ yìí, that means carry out the research. Ọ̀rẹ́ mi wá pe àwa tó kù bí i ka lọ ṣe iṣẹ́, òun kò yọ owó kò yọ ǹkan kan ṣùgbọ́n a kọ oríṣiríṣi ẹ̀kọ́ níbẹ̀. Kódà ẹ̀kọ́ òun náà máa tó wúlò fún èmi náà nítorí pé èmi náà ti wà ní ipò láti ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ fún àṣekágbá ìwé mi. Kìí ṣe eléyìí nikan ni mo ṣe ní iṣẹ́ ọ̀fẹ́ rí. Wọ́n máa ń bá mi ṣe iṣẹ́ ọ̀fẹ́ ní ìgbà tí ó bá wù mí pé èmi á kàn ṣe tèmi fún Olúwa mi kó bá lè jẹ́ kí ayé àti ọ̀nà mi kí ó le rọrùn fún mi. Ẹ̀ṣẹ̀ pupọ.